Bẹ́ẹ̀ni, mò maa ń tẹ́lẹ̀ òfin ìyára ọkọ̀ torí pé mò mọ̀ pé òfin yìí jẹ́ ọ̀kan lára àwọn òfin pàtàkì. Ó jẹ́ ọ̀kan lára àwọn òfin pàtàkì jù lọ tí a fi ń dáàbòbo ẹ̀mí ènìyàn lórí ìpópónà. Ìyára ọkọ̀ kì í ṣe eré, ó jẹ́ ohun tí ó le pinu bóyá ènìyàn kan yóò dá ibẹ̀ tí ń lọ láyè tàbí rárá. Nígbà tí mo bá ń wa ọkọ̀ tàbí gun ọkọ̀, mò ń rántí pé kì í ṣe ìgbésí ayé mi nìkan ni mò ń gbé lọ́wọ́, ṣùgbọ́n ìgbésí ayé àwọn mìi tí wọ́n wà lórí òpópó-ònà pẹ̀lú. Ní ìbẹ̀rẹ̀, mo ń gbọ́ òfin ìyára ọkọ̀ láti ọwọ́ àwọn alágbàlá àti àwọn olùkọ́ mi. Wọn kọ́ wa pé gbogbo òpópó-ònà ní ìdílé ìyára tiẹ̀ tí a sì gbọ́dọ̀ bọ̀wọ̀ fún. Nígbà yẹn, mo rántí pé mò kà á sí òfin lásán tí mo sì rò pé ó jẹ́ fún àwọn ọlọ́pàá àti àwọn alákòóso òpópó-ònà nìkan. Ṣùgbọ́n pẹ̀lú àkókò àti ìrírí, mo bẹ̀rẹ̀ sí í lò pé òfin yìí dá lórí ìmọ̀ sáyẹ́nsì, ìrírí àti ẹ̀kọ́ tí a kọ́ láti inú ọ̀pọ̀ ìjàmbá tí ó ti ṣẹlẹ̀ ni. Ọ̀kan lára àwọn ìdí pàtàkì tí mò fi ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ ni ààbò. Nígbà tí ọkọ̀ bá rì lọ pẹ̀lú ìyára tó pọ̀jù, ó ṣòro fún awakọ̀ láti dàdúró ní kankan. Tí ìṣòro bá ṣẹlẹ̀ bí ọmọdé bá ṣáré kọjá òpópó-ònà tàbí ẹranko bá hàn lójijì, ọkọ̀ tí ń lọ pẹ̀lú ìyára rẹ̀ tó pẹ̀lẹ́ lè fa ìjàmbá tó burú. Mo ti rí ìrírí pé bẹ́ẹ̀ lọ́pọ̀ ìgbà tí mò ń ṣe pé ọkọ̀ nínú. Wọ́n lè yá kúrò tí a bá tẹ̀lé ìdíẹ̀lẹ̀ ìyára tí a fi sílẹ̀. Mo tún máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ torí ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn awakọ̀ mi. Òpópó-ònà kì í ṣe ti ènìyàn kan ṣoṣo, ó jẹ́ ibi tí ọ̀pọ̀ ènìyàn ti ń lọ́pọ̀. Bí mo bá ń wa ọkọ̀ pẹ̀lú ìyára tó ju ti àwọn mì lọ, mo lè dá ìsọ̀kan òpópó-ònà rú. Díẹ̀ lára awakọ̀ lè bẹ̀rù, àwọn mì lè bínú, èyí sì yẹrí sí ìjàmbá tàbí ìjàwó lọ láàárín awakọ̀. Nípa tẹ́lẹ̀ òfin ìyára, mò ń fi hàn pé mò mọ̀ ọ́n báwo fún mi, mò sì ń ṣiṣẹ́pọ̀ pẹ̀lú wọn fún ààbò gbogbo wa. Nípa òfin ìjọba, mò mọ̀ pé ìyára tó pẹ́jọ lè fa ìtara àti ìjìyà, ṣùgbọ́n fún mi, kì í ṣe ìbẹ̀rù ìtara nìkan ni í jẹ́ kí ń tẹ̀lé òfin ìyára. Ó jẹ́ ìmọ̀lára ojúṣe. Mo mọ̀ pé ìjọba fi òfin sílẹ̀ kì í ṣe láti dá wa lóró ṣùgbọ́n láti dáàbòbo wa nígbà mo ń bá tẹ̀lé òfin. Mò ń kópa nínú ààbò àwùjọ ní ayé òde òní, ìwà ìkánjú tí ó pò. Ọ̀pọ̀ ènìyàn máa ń yára torí pé wọ́n pẹ́ síbẹ̀ iṣẹ́, síbi ìpàdé tàbí sí ibi mí. Mo ti rí ara mi nínú irú ipò bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n mò ti kọ́ láti sọ fún ara mi pé kéékèjù kì í da ìgbésí ayé lórí. Ó dára kí ń pẹ́ díẹ̀, kí ń dé ibi tí mò ń lọ láyè ju kí ń yára kí ń sì dájú kọ ewú ìjàmbá. Mo ti rántí pé nígbà tí mo bá ní àwọn arírin àjò nínú ọkọ̀ mi bí ẹbí tàbí ọ̀rẹ́, ojúṣe mi pọ̀ síi. Mo máa ń rántí pé ẹ̀mí wọn wà lọ́wọ́ mi, èyí sì mú kí n tún bọ̀ sọ́ra kí n sì tẹ̀lé ìyára tí a fún òpópó-ònà kọ̀ọ̀kan. Nígbà tí mo bá wà nínú ọkọ̀ pẹ̀lú ìtẹ́lọ́rùn àti ìfarabalẹ̀, àwọn tí mò ń gbé pọ̀ á sì nu ìtùnú. Síbẹ̀síbẹ̀, mo gbà pé kó rọrùn láti tẹ̀lé òfin ìyára ní gbogbo àkókò, pàápàá jùlọ ní ibi tí òpópó-ònà kò dá tàbí nígbà tí.

Ìbéèrè àkókò mélòó ni mo máa ń lọ sùn lè dàbí ẹni pé ó rọrùn láti dáhùn, ṣùgbọ́n ní ọ̀títọ́, ó jẹ́ ìbéèrè tó jinlẹ̀ gan-an. Ìsùn jẹ́ apá kan pàtàkì nínú ìgbésí ayé ènìyàn torí pé láìsí ìsùn tó péye, ara àti ọpọlọ kì í ṣiṣẹ́ dáadáa. Nínú ìgbésí ayé mi lójoojúmọ́, mo ti kọ́ ẹ̀kọ́ pé àkókò tí mo fi ń sùn ní ipa púpọ̀ lórí ìlera mi, ìṣe mi, ìmúra ọpọlọ mi àti ìwà mi pẹ̀lú àwọn ènìyàn mi. Ni gbogbogbòò, mo máa ń gbìmọ̀ láti sùn wákàtí méje sí mẹ́jọ lójoojúmọ́. Èyí ni àkókò tí mo rí pé ó dára jùlọ fún ara mi. Nígbà tí mo bá sùn dé ìwọ̀n yìí, mo máa ń jí ní ìtùnú, mo sì máa ń ní agbára láti dájú kọ iṣẹ́ ọjọ́ tuntun. Ṣùgbọ́n bí mo bá ṣe sùn kéré ju bẹ́ẹ̀ lọ, ara mi máa ń rẹ̀, ọpọlọ mi sì máa ń dàbí ẹni pé kò jí ti dáadáa. Ni ìgbà àtijọ́, mo kọ́ fí ìsùn ṣe pàtàkì. Mo máa ń rò pé sùn púpọ̀ jẹ́ àmì ìléru tàbí pé ó ń jẹ́ kó dà mí lórí nínú iṣẹ́ tí mò ń fẹ́ ṣe. Mo lè sùn wákàtí mẹ́rin tàbí márùn-ún, mo sì tún máa ń jí lọ síbi iṣẹ́. Ṣùgbọ́n pẹ̀lú àkókò, mo bẹ̀rẹ̀ sí ní ri ti àìsàn tó péye lórí mi. Mo máa ń ní ìbànújẹ́ orùn, ìfàrabalẹ̀ mi sì ń dínkù, mo sì máa ń ṣọ̀wọ̀ láti rántí àwọn nǹkan kan. Ìrírí wọ̀nyí kọ́ mi pé ìsùn kì í ṣe àṣẹ kára, ó jẹ́ àyíyí bí a ṣe ń jẹun láti fi gba ara là. Bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ sùn láti tún ara àti ọpọlọ ṣe. Nígbà tí mo bá sùn dáadáa, ara mi máa ń lo àkókò yẹn láti tún ara ṣe, láti mú agbára padà àti láti ṣètò ìrántí ọpọlọ mi. Èyí ń jẹ́ kí n lè ṣiṣẹ́ dáadáa lọ́jọ́ kejì. Àkókò tí mo fi ń sùn tún máa ń dàbí yàtọ̀ sí ọjọ́ sí ọjọ́. Ni ọjọ́ ìṣe, mo sábà máa ń sùn láàrin wákàtí méje sí méje àti ìdájí nítorí pé mo gbọ́dọ̀ jí kúrò ní kùtùkùtù láti mura sílẹ̀ fún iṣẹ́. Ṣùgbọ́n ní ọjọ́ ìsinmi bí ọjọ́ àbámẹ́ta tàbí ọjọ́ àìkú, mo lè sùn dé wákàtí mẹ́jọ tàbí mẹ́sàn-án, pàápàá ju lọ tí mo bá ní àǹfààní láti jí láìsí ago ìkìlọ̀. Mo tún rí pé irú ìsùn tí mò ń sùn ṣe pàtàkì ju àkókò náà. Bí mo bá sùn pẹ̀lú ìdákẹ́jẹ́ láìsí ariwo, láìsí ìbànújẹ́ ọpọlọ, ìsùn kúkúrú lè dá mi lórí ju ìsùn gígùn tí ó kún fún ìyẹ́nú lọ. Ìdí nìyẹn tí mo fi ń gbìyànjú láti dín lílò fóònù àti tẹlifíṣàn kí n lè lọ sùn kí ọpọlọ mi lè ṣi mi dáadáa. Nípa àṣà, mo tún mọ̀ pé ìbáṣepọ̀ ìsùn àti ìlera pọ̀ gan. Nígbà tí mo bá ń sùn tó, mo máa ń rí pé ara mi ń ṣiṣẹ́ dáadáa, mi kì í ṣàìsàn rọrùn, mo sì máa ń ní ìfara dá sí ipò ju ọjọ́. Ṣùgbọ́n nígbà tí ìsùn mi bá dín kù fún ọ̀pọ̀ ọjọ́, mo lè bẹ̀rẹ̀ sí ní ìrora orí, ìrora ara tàbí ìbànújẹ́ ọpọlọ. Ni ìgbà kan, mo ní àṣà sùn ní ọ̀sán fún ìrora díẹ̀ bó ti lè jẹ́ pé kì í ṣe lójoojúmọ́. Nígbà tí iṣẹ́ bá rẹ̀ mí gan-an, ìsùn kúkúrú ní ọ̀sán bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sí ogójì máa ń ràn mí lọ́wọ́ láti tún agbára mi ṣe. Ṣùgbọ́n mò ń ṣọ́ra kí ìsùn ọ̀sán má bàá jẹ ìsùn alẹ́ mi nítorí pé mo mọ̀ pé ìsùn alẹ́ ni ó ṣe pàtàkì jùlọ. Àwọn nǹkan mi tún wà ní àkókò ìsùn mi bíi ìjẹun, ìdárayá àti ìrora ọpọlọ. Bí mo bá jẹun lọ́pọ̀ gan ní alẹ́, ó lè sún ò sóró fún mi láti sùn dáadáa. Bàkan náà bí mo bá ní ìbànújẹ́ ọpọlọ tàbí ìṣòro kan tí wọ́n yí.

Ìbéèrè pé báwo ni mo ṣe máa ń gba iyì jẹ́ ìbéèrè tó jinlẹ̀ gan, torí pé kì í ṣe ohun tí a fi wo ara tàbí ohun tí a fi ń pe ipa ìgbà. Eyì jẹ́ nǹkan tí ènìyàn kò ṣe sẹ́yìn nípasẹ̀ ìwà ìṣe àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn mi. Ni ìgbésí ayé mi, mo ti kọ́ pé, mo ti kọ́ ẹ̀kọ́ pé iyì kò wá láìsí ìsápá, ìfaradà àti ìtẹ́lọ́rùn ara ẹni. Ni ìbẹ̀rẹ̀, mo kọ́ láti ilé pé iyì ń ba nínu ìwà rere. Àwọn òbí mi kò ń kọ́ mi pé bí mo bá fẹ́ kí ènìyàn báwọ̀ fún mi, mo gbọdọ̀ kọ́kọ́ bọ̀wọ̀ fún ara mi àti fún àwọn mi. Ni gbogbo ibi tí mo bá lọ, mo máa ń gbìyànjú láti kí ènìyàn dáadáa, láti sọ̀rọ̀ pẹ̀lú ìrèlè àti láti hùwà pẹ̀lú ìtẹ́lọ́rùn. Iṣẹ́ kékeré bíi kíkí ẹ̀rín àti fífi etéti sí ohun tí ẹlòmíràn sọ lálé jẹ́ kí ìpìnlẹ̀ iyì. Ọ̀kan lára àwọn ọ̀nà pàtàkì tí mo fi ń gba iyì nípa ìtẹ́lọ́rùn nínú ọ̀rọ̀ mi. Mo ti rí pé ọ̀rọ̀ tí ènìyàn bá sọ le kó iyì rẹ̀ tàbí bàjẹ́. Nígbà tí mo bá ń sọ̀rọ̀, mo máa ń sọ̀rọ̀ kí n máa ba, kí n má bàjẹ́ ẹnikẹ́ni, kí n má sọ̀rọ̀ láìró tàbí kí n lọ ọ̀rọ̀ tó lè ṣàdánwó ìbáṣepọ̀. Nígbà tí ènìyàn bá mọ̀ pé ó ń sọ̀rọ̀ pẹ̀lú ìbáwọ̀ àti ìmúlòlùfẹ́, wọ́n máa ń báwọ̀ fún mi lọ́pọ̀lọpọ̀. Mo tún ń gbé iyì nípasẹ̀ iṣẹ́ rere. Kì í ṣe pé mò ń sọ pé mo da, ṣùgbọ́n mo jẹ́ kí iṣẹ́ mi sọ fún ara rẹ̀. Bí a bá ṣe fi ojúṣe kan lé mi lọ́wọ́, mo máa ń gbìyànjú láti ṣe dáadáa láìṣe ìṣekúṣe. Nibi iṣẹ́ ní ilé ẹ̀kọ́ tàbí nínú àwùjọ, mo mọ̀ pé mo bá ẹni tí a lè gbẹ́kẹ̀lé, iyì yóò tẹ̀lé mi láì fowo yí. Nígbà mí, mo tún kọ́ pé kíkúra nínú ìwà búburú jẹ́ apá kan pàtàkì nínú gbígba iyì. Mò ń gbìyànjú láti ya ara mi kúrò nínú ìgbìyà, ìkanjú, ìtànjẹ àti ìròyìn asán. Bi mo ti tilẹ̀ jẹ́ pé kò sí ènìyàn tó pé mo máa ń gba àṣìṣe mi, mo sì máa ń gbìyànjú láti tún ara mi ṣe. Èyí ń jẹ́ kí ènìyàn rí i pé mo jẹ́ ẹni tó tọ́, tí mo sì fẹ́ láti dàgbà ní ìwà. Ìrèlè jẹ́ ohun mìíràn tí mo fi ń gba iyì. Mo ti rí i pé bí ènìyàn bá ga jùlọ nínú ara rẹ̀, iyì rẹ̀ le dínkù. Nígbà tí mo bá ṣàṣeyọrí nínú nǹkan kan, mo máa ń gbìyànjú láti máa ṣe fi ara mi hàn gẹ́gẹ́ bí ẹni tí ó jùwọ́n àwọn mi lọ. Dípo bẹ́ẹ̀, mo máa ń dùn pé mo sì má, mo sì mọ̀ pé ọmọ ènìyàn mi àti Ọlọ́run ní ipa nínú àṣeyọrí. Ìrèlè yìí jẹ́ ènìyàn túnbọ̀ bọ̀wọ̀ fún mi. Mo ti gba iyì nípasẹ̀ bí, nípasẹ̀ bí mo ṣe ń bá àwọn àgbàlagbà àti kékeré hùwà nínú àṣà Yorùbá. Ìbáwọ̀ fún àgbà jẹ́ ohun tó ṣe pàtàkì gan. Wọ́n máa ń fi ọ̀rọ̀ rere bá wọn sọ̀rọ̀, mo sì ń gba ìmọ̀ràn wọn. Ní tí àwọn kékeré, mo máa ń hùwà bíi apẹ̀rẹ̀ rere torí pé mo máa ń pe wọ́n mọ̀mi. Nípa bẹ́ẹ̀, mo kọ iyì tí ó dúró pé ní ọ̀pọ̀ ìgbà, iyì tún wà láti inú ìfaradà àti suuru. Nígbà tí mo bá dàjúkọ ìṣòro tàbí ìkórìíra, mo máa ń gbìyànjú láti má dà lóró pẹ̀lú ìbí, láti má dà lóró pẹ̀lú ìbínú. Mo ti rí i pé bí ènìyàn bá mọ̀ bí a ṣe ń ṣe àkóso ìbínú rẹ̀, ó ń gba iyì lọ́pọ̀lọpọ̀ kò rọrùn ṣùgbọ́n mò ń kọ́ ara mi lójoojúmọ́. Ni òde òní, ìbáṣepọ̀ lórí ayélujára tún ní ipa lórí iyì ènìyàn. Mò ń sọ.

Ìbéèrè pé ṣe mo máa ń kọrin kélè, kẹ́lẹ́ le dàbí ẹni pé ó rọrùn láti dáhùn torí pé ẹni kàn le, torí pé ẹni kàn le sọ pé bẹ́ẹ̀ ni tàbí rárá. Ṣùgbọ́n ní tòótọ́, ìbéèrè yìí jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ní tòótọ́ ìbéèrè yìí jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ torí pé kíkọrin kẹ́lẹ́ kì í ṣe iṣẹ́ lásán. Ó ní ìtumọ̀ púpọ̀ nínú ìgbésí ayé ènìyàn, ìmọ̀lára àti ìwà ẹni. Ní ti ara mi, bẹ́ẹ̀ ni mo máa ń kọrin kẹ́lẹ́, ṣùgbọ́n mò ń ṣe é ní ọ̀nà tí ó ní ìtumọ̀ tí kì í kó ìpari, tí sì ń kó ìpà rere wá sínú ìgbésí ayé mi. Láti ìbẹ̀rẹ̀, mo ti rí pé kíkọrin jẹ́ ohun tí ó wà lójú púpọ̀ ìgbésí ayé ènìyàn. Láti ìgbà tí mo ti jẹ́ kékeré, mo máa ń gbọ́ àwọn àgbàlagbà ń kọrin nígbà iṣẹ́, nígbà ayẹyẹ tàbí nígbà ìsinmi. Nígbà yẹn, mi ò mọ̀ pé orin le jẹ́ ọ̀nà ìtùnú tàbí ìtẹ́lọ́rùn ọpọlọ, ṣùgbọ́n mò ń rí pé àwọn ènìyàn máa ń dùn sí i. Bí ní báyìí tí mo ti dàgbà, mo ti loye pé kíkọrin, pàápàá jùlọ kíkọrin kẹ́lẹ́ jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà tí mò fi tú ọkàn mi sílẹ̀. Ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń kọrin kẹ́lẹ́ láì mọ̀ pé mò ń ṣe ò. Ó lè jẹ́ nígbà tí mo bá ṣìṣẹ́ ilé bíi fífo aṣọ, ṣíṣe oúnjẹ tàbí fífi ilé ṣàṣọ. Nígbà mi, mo lè rin ni kẹ́lẹ́ tàbí jókòó nìkan. Òní kan, mò ń fẹ́ràn síbẹ̀rẹ̀ sí yí mi lórí. Ló bá di pé mò ń kọrin rẹ̀ ní ohun díẹ̀ jẹ́ láì fẹ́ kó dá ẹnikẹ́ni lóró, èrírí yìí máa ń mú ìtùnú bá mi gan. Ìdí pàtàkì tí mò fi ń kọrin kẹ́lẹ́ ni ìtumọ̀ ọpọ, ìtùnú ọpọlọ. Nígbà tí mo bá ń kọrin ohun kẹ́lẹ́, ó dàbí pé gbogbo ìrònú tó ń kó ọpọlọ máa ń rọ̀ lọ́wọ́ lọ́wọ́. Bí mo bá ní ìbànújẹ́, ìrora tàbí ìdààmú ọpọlọ, orin kẹ́lẹ́ máa ń ràn mí lọ́wọ́ láti tú gbogbo ìmọ̀lára yẹn sílẹ̀ kó sì, kò sì dandan kí n kọrin pẹ̀lú ohun tó ga. Ohun pàtàkì ni bí orin ṣe ń ṣiṣẹ́ lórí inú mi. Mo tún rí pé kíkọrin kẹ́lẹ́ ń jẹ́ kí n mọ ara mi dáadáa. Nígbà tí mo bá kọrin fún ara mi nìkan, mo gba ara mi, mò ń gba ara mi, mo sì mọ ohun tí inú mi fẹ́ sọ. Nígbà mi, orin tí mo bá kọrin lè jẹ́ orin ìbànújẹ́ tó ń fi hàn pé inú mi kò dùn. Nígbà mi, ó lè jẹ́ orin ayọ̀ tó ń fi hàn pé mo ní ìtẹ́lọ́rùn. Nípa bẹ́ẹ̀, orin kẹ́lẹ́ dì bí àwòrán ìmọ̀lára mi. Nípa eré orin tí mò ń kọrin kẹ́lẹ́, mo máa ń yàtọ̀ sí àkókò àti ipò tí mo wà. Nígbà kan, mo lè kọ orin ìjọsìn tàbí orin àdúrà, pàápàá jùlọ nígbà tí mo bá wà ìtùnú tàbí ìtọ́sọ́nà lọ́dọ̀ Ọlọ́run. Orin irú bẹ́ẹ̀ máa ń fún mi ní ìbánidọ́kùró àti irètí. Nígbà mi, mo lè kọrin orin àṣà Yorùbá tàbí orin ọjọ́ àtijọ́ torí pé wọ́n máa ń rántí mi nípa ìtàn àti ìdílé. Mo tún máa ń kọrin kẹ́lẹ́ orin ìgbàlódé, pàápàá jùlọ àwọn orin tí mo ní ìrántí pẹ̀lú wọn. Orin kàn lè rántí mi nípa ọ̀rẹ́ kan, ìsàlẹ̀ kan tàbí àkókò kan nínú ìgbésí ayé mi. Nígbà tí mo bá ń kọrin bẹ́ẹ̀, mò ń padà sẹ́yìn nínú ìròyìn ọpọlọ mi, mo sì ń rí ìtumọ̀ tuntun nínú ohun tí mo ti kọjá síbẹ̀. Mo mọ̀ pé kíkọrin kẹ́lẹ́ tún ní ààlà. Mo fẹ́ kó dàbí pé mò ń dá àwọn mi lóró. Ni èyí tí mò fi ń ṣọ́ra níbi tí mo ti ń kọrin. Bí mo bá wà níbi tí ó dákẹ́ gan an bí ọ́fíìsì tàbí yàrá tí ènìyàn ń kàwé, mo máa ń dákẹ́ tàbí kí n kọrin nínú ọpọlọ mi nìkan. Iyì àti ìbáwọ̀ fún àwọn mi jẹ́ òfin.

Ìbéèrè pé báwo ni mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí jẹ́ ìbéèrè pàtàkì gan-an nínú ìgbésí ayé ènìyàn. Ẹbí ni ìpìlẹ̀ ayé wa, ibi tí a ó kọ ìwà ìbáṣepọ̀ àti ìmọ̀lára ìfẹ́. Fún mi gẹ́gẹ́ bí ènìyàn, lílo àkókò pẹ̀lú ẹbí mi kì í ṣe ohun tí ó ń wọ lójú fińfiń. Ó jẹ́ ohun tí mò ń fi iyesí gidi torí pé mo mọ̀ pé àkókò tí a bá pàdàn pẹ̀lú ẹbí kò rọrùn láti rí padà. Ni ìbẹ̀rẹ̀, mo gbà pé lílo àkókò pẹ̀lú ẹbí kì í ṣe dandan pé ká máa wà pọ̀ ní gbogbo ìgbà, ṣùgbọ́n pé ká lo àkókò tí a ní pẹ̀lú ìtumọ̀, nítorí iṣẹ́ ẹ̀kọ́ tàbí ojúṣe mi. A lè máa ya kúrò lọ́dọ̀ ara wa ní ọ̀pọ̀ ìgbà, ṣùgbọ́n nígbà tí àǹfàní bá wá, mo máa gbìyànjú láti jẹ́ kó jẹ́ àkókò tó níyè lórí. Ọ̀kan lára ọ̀nà pàtàkì tí mo fi ń lo àkókò pẹ̀lú ẹbí mi ni nípa ìjíròrò. Nígbà tí a bá jọ wà, mo lè fẹ́ láti bá wọn sọ̀rọ̀ kí n gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé wọn, kí i ṣe pín tèmi, kí ń ṣi pín tèmi. A lè jìròrò nípa iṣẹ́ ilé ẹ̀kọ́, ìṣòro, àṣeyọrí tàbí ìròyìn ojoojúmọ́. Ìjíròrò yìí máa ń mú kí ìbáṣepọ̀ wa túbọ̀ lágbára, ó sì ń jẹ́ kí a mọ̀ ara wa dáadáa. Mo tún máa ń lo àkókò pẹ̀lú ẹbí nípa jíjẹun ọ̀pọ̀, jíjẹun pọ̀. Jíjẹun pọ̀ jẹ́ àṣà tó ṣe pàtàkì gan-an pápa júlọ nínú àṣà Yorùbá. Nígbà tí a bá jọ jókòó láti jẹun kò kan jẹ́ à ń jẹun nìkan, ó ń pín ìròyìn, a ń rẹ́rìn-ín, a sì ń kọ́ ara wa si. Mo rántí pé ọ̀pọ̀ ìrántí mi tó dùn jù lọ nípa ẹbí ń ṣẹlẹ̀ ní àkókò tí a jọ ń jẹun. Ni àfikún sí, mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí nípa rí rìn ara wa. Ó ti lè jẹ́ pé gbogbo wa ní iṣẹ́ tirẹ̀. Mo gbà pé ríran ara wa lọ́wọ́ jẹ́ ọ̀kan lára ohun tó ń jẹ́ kí ẹbí dúró sinsin. Mo lè rán wọn lọ́wọ́ ní iṣẹ́ ilé, ní ìtọ́jú ọmọ tàbí ní ìpinnu kan. Nígbà tí mo bá ṣe bẹ́ẹ̀, mò ń rí pé a kì í ṣe ẹbí nìkan ní orúkọ, a fihàn pé a jẹ́ ẹbí. Mo tún ń lo àkókò pẹ̀lú ẹbí nígbà ayẹyẹ àti ìpèdè pàtàkì. Àwọn àkókò bí ayẹyẹ ìbí, ìgbéyàwó, ayẹyẹ ìsinmi tàbí àjọ ìbílẹ̀ máa ń fún wa ní àǹfààní láti jọ wọ́pọ̀. Nígbà bẹ́ẹ̀, mo máa ń gbìyànjú láti wà níbẹ̀ kó dùn tàbí kó nira. Ìwà níbẹ̀ fún ẹ fi hàn pé mo ka ẹbí mi ṣi ohun pàtàkì. Ni ọ̀pọ̀ ìgbà, lílo àkókò pẹ̀lú ẹbí mi tún jẹ́ nípa fífi èsì tẹ́tí sí wọn. Kò sí ohun tí ó jẹ́ kí ènìyàn ní ìmọ̀lára ìfẹ́ bí i pé ẹni kankan gbogbo ó da. Nígbà tí mo ẹbí kan bá ń sọ̀rọ̀, mo máa ń gbìyànjú láti má dàdúró, láti má fi fóònù ṣeré tàbí láti máa ṣe wò ibo mìíràn. Ìfọ̀kànbalẹ̀ yìí ń jẹ́ kí wọ́n mọ̀ pé mo bá wọn wò fún wọn. Ní àkókò ìsinmi, mo sábà ń lo àkókò pẹ̀lú ẹbí mi nípa ìdárayá àti ìsinmi pọ̀. A lè wo tẹlifíṣàn pọ̀, gbọ́ orin, ṣeré kéré tàbí kan jókòó kí a rẹ́rìn-ín. Àwọn ìgbà wọ̀nyí lè dà bí ẹni pé kò ṣe pàtàkì, ṣùgbọ́n wọ́n ń kọ ìrántí tó máa ń dúró pé gan-an. Mo tún mọ̀ pé ní ayé òde òní, ẹ̀rọ ayélujára ti di apá kan ìgbésí ayé wa. Nígbà tí mo bá jìnà sí ẹbí mi nípa ayé, mo máa ń lo fóònù ìkànnì ìbánisọ̀rọ̀ tàbí ìpè fídíò láti bá wọn sọ̀rọ̀ bí ó tilẹ̀ jẹ́ pé kò dàbí pé wọn pọ̀ lójú kan. Ó sì ń ran mi lọ́wọ́ láti pa ìbáṣepọ̀ mọ́. Nígbà mí, lílo àkókò pẹ̀lú ẹbí mi kì í jẹ́ a.

Ìbéèrè pé ṣe mo máa ń sáré le dàbí ìbéèrè kékeré tàbí ẹni pé ó rọrùn láti dáhùn torí pé a lè kan sọ pé bẹ́ẹ̀ ni tàbí rára. Ṣùgbọ́n ní tòótọ́, ìbéèrè yìí ní ìtumọ̀ tó jilẹ̀ jù bẹ́ẹ̀ lọ torí pé sísáré kì í ṣe iṣẹ́ ara lásán, ó ní ìbáṣepọ̀ pẹ̀lú ìlera ara, ìlera ọpọlọ, ìgbésí ayé ojoojúmọ́ àti bí ènìyàn ṣe ń ṣàkóso ara rẹ̀. Ní ti ara mi gẹ́gẹ́ bí ènìyàn, bẹ́ẹ̀ ni, mo máa ń sáré, ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà, kì í ṣe láìní èrò tàbí àfojúsùn. Láti ìbẹ̀rẹ̀, mo gbówọ́dọ̀ sọ pé mo bẹ̀rẹ̀ síi mọ ìtobi sísáré nígbà tí mo rí pé ara ènìyàn nílò ìrìn àti ìdárayá. Ni ìgbà kan, mo máa ń jókòó púpọ̀, pàápàá jùlọ torí iṣẹ́ àti àwọn ojúṣe ojoojúmọ́. Mo rí pé ara mi ń rẹ̀ mí yára yára, mo sì ń ní ìrora kékeré nínú ara. Ìrírí yìí ló jẹ́ kí mọ̀ pé mo gbọdọ̀ bẹ̀rẹ̀ sí ní rìn tàbí sáré díẹ̀díẹ̀ kí ara mi lè túnbọ̀ ṣiṣẹ́ dáadáa. Ni ọ̀pọ̀ ìgbà, mò ń sáré kì í ṣe gẹ́gẹ́ bí eléré ìdárayá ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ tọ́jú ara rẹ̀. Mo lè sáré ní òwúrọ̀ nígbà tí afẹ́fẹ́ bá tutù àti tí àyè sì dákẹ́ díẹ̀. Àkókò yẹn ni mò máa ń fún ni mo n fí ààyè láti ronú àti ṣètò ọjọ́ mi nínú ọpọlọ mi àti láti bẹ̀rẹ̀ ojú pẹ̀lú ìtara. Nígbà tí mo bá sáré ní òwúrọ̀, mo máa ń rí pé ara mi ń ṣiṣẹ́ dáadáa jùlọ lọ́jọ́ yẹn. Sísá ara fún mi kì í ṣe ìṣe tí mò ń ṣe fún àfihàn tàbí ìdí jẹ. Mi ò fẹ́ ara mi wé ẹlòmíràn. Ohun tí mo fẹ́ ni ìlera ara àti ìtùnú ọpọlọ. Nígbà tí mo bá ń ṣe sáré tí ó sì tilẹ̀ jẹ́ pé mo lè rẹ́ díẹ̀, mo máa ní ìmọ̀lára pé mò ń ṣe ohun rere fún ara mi. Ìmọ̀lára yìí máa ń mú ìgbọ́kànlé ara ẹni wá sí mi. Mo tún rí pé sísáré ní ipa púpọ̀ lórí ọpọlọ mi. Nígbà tí mo bá ń sáré, ọpọlọ mi máa ń balẹ̀, ìrònú tó pọ̀, ìbànújẹ́ tàbí ìdààmú ọpọlọ máa ń dínkù. Ó dàbí pé gbogbo ìròyìn tí mo rù nínú ọpọlọ mi tú sílẹ̀ bí mo ṣe ń sáré. Gbàgbà mí, mo lè dàjúkọ ìṣòro kan ṣùgbọ́n nígbà tí mo bá parí sísáré, mo máa ń rí ìmúlò tuntun tàbí ìmọ̀lára tuntun nípa ìṣòro yẹn. Nípa àkókò, mo kì í sáré fún àkókò pípẹ́ gan. Mo mọ àlà ara mi, mo sì ń gbèrò jó láti bá ọ fún. Nígbà tí mo bá rí pé ara mi ń sọ pé ó rẹ̀, mo máa ń dà dúró. Mo ti kan pé sísáré yìí kì í di ìjìyà fún ara. Ó yẹ kí ó jẹ́ ìbùkún. Nítorí náà, mo máa ń ṣe é ní ìwọ̀ntúnwọ̀nsì. Ni ọ̀pọ̀ ìgbà, mo máa ń darapọ̀ rírìn àti sísáré pọ̀. Mo lè bẹ̀rẹ̀ pẹ̀lú rírìn díẹ̀ lẹ́yìn náà kí n sáré kí sì tún rìn lẹ́yìn. Ìlànà yìí nràn mí lọ́wọ́ láti má sá fi ara mi lẹ̀ ju bó ṣe yẹ lọ. Ó tún ń jẹ́ kí ìdárayá di ohun tí ó lè tẹ̀síwájú ṣe kí í ṣe ohun tí mo bẹ̀rẹ̀. Mo tún mọ̀ pé àyíká ṣe pàtàkì nínú sísáré. Mo fẹ́ sáré níbi tí afẹ́fẹ́ dà, tí kò tó kún fún ìrìnàjò, ọkọ̀ púpọ̀ àti ó dàjú pé kò léwu. Nígbà tí àyíká bá dà, sísáré máa ń dùn sí i. Mo máa ń rí pé mò ń gbádùn iṣẹ́ náà. Ni àṣà Yorùbá, wọ́n sọ pé ara ẹni ni ọ̀rẹ́ ẹni. Sísáré jẹ́ ọ̀kan lára ọ̀nà tí mo fi fi ìtàn yìí hàn nínú iṣẹ́. Nígbà tí mo bá ń sáré, mò ń fi hàn ara mi pé mo ní ìfẹ́ sí i, pé mo fẹ́ kí ó lágbára kí ó sì pẹ́. Ìfẹ́ ara ẹni yìí kì í ṣe ìgbéraga, ó jẹ́ ìmúlò ìlera. Nígbà mí, mo lè sáré fún ọ̀sẹ̀ kan tàbí jù bẹ́ẹ̀ lọ torí pé àìlera kékeré tàbí àìní àkókò.

Ìbéèrè pé, nígbà wo ni mo máa ń fọ aṣọ mi lè dàbí ẹni pé ó rọrùn láti dáhùn. Ṣùgbọ́n, torí pé ọ̀pọ̀ ènìyàn lè kàn sọ pé ní gbogbo òpin ọ̀sẹ̀ tàbí nígbà tí aṣọ bá kún. Ṣùgbọ́n ní tótọ́, ìfọ̀ aṣọ jẹ́ apá kan pàtàkì gan-an nínú ìgbésí ayé ojoojúmọ́ ènìyàn. Ó kàn mọ ìmọ́tótó ìlera, àkókò, àṣà àti bí ènìyàn ṣe ń ṣètò ayé rẹ̀. Fún mi gẹ́gẹ́ bí ènìyàn, àkókò tí mo fi ń fọ aṣọ kì í ṣe ohun àìyélétò. Ó dá lórí ọ̀pọ̀ ǹkan tí mo ti kó láti fi èsí pẹ̀lú àkókò. Ní ìbẹ̀rẹ̀, mo gbà pé ìmọ́tótó jẹ́ apá kan ìbá wóru ara ẹni. Bí aṣọ bá mọ́ ara ẹni, mọ ìmọ̀lára ẹni sì dà. Ìdí nìyí tí mo fi ń fọ aṣọ mi ní àkókò tí ó yẹ kì í ṣe nígbà tí aṣọ bá ti bàjẹ́ tàbí tí ọ̀run bá búburú bá ti bẹ̀rẹ̀ sí ní jáde. Mo fẹ́ràn láti jẹ ẹni tí aṣọ rẹ̀ mọ́ torí pé ó ń fún mi ní ìgbà kọ́lẹ̀ nígbà tí mo bá bá àwọn ènìyàn mìíràn pàdé. Ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń fọ aṣọ mi ní òpin ọ̀sẹ̀, gbajú-gbajù lọ ní ọjọ́ Satidé. Ìdí ni pé ọjọ́ ọ̀run yìí sábà ń jẹ́ àkókò tí mo ní ìsinmi díẹ̀ tí mo sì ní ìkúnra iṣẹ́ púpọ̀. Ní ọjọ́ Satidé, mo lè jí ní kùtùkùtù ṣètò aṣọ tí mo fẹ́ fọ̀. Gẹ́ aṣọ funfun sí apá kan, aṣọ dúdú sí apá mìíràn àti aṣọ iṣẹ́ sí apá kan ti ẹ̀. Ìṣètò yìí ń ràn mí lọ́wọ́ láti fọ aṣọ dáadáa kì í ṣe ìyàgò fún ìbàjẹ́ aṣọ. Síbẹ̀, kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń dúró pé dé òpin ọ̀sẹ̀ kí n tó fọ aṣọ. Nígbà tí mo bá rí i pé aṣọ kan ti dọ̀tí gan-an tàbí pé mo nílò rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, mo máa ń fọ̀ ọ́ lótọ̀ ní àárín ọ̀sẹ̀. Àpá ẹlẹ́ni, aṣọ iṣẹ́, aṣọ ìpàdé tàbí aṣọ ayẹyẹ, mo mọ̀ pé kò da kí n wọ aṣọ tí kò mọ́ dáadáa sí ibi pàtàkì. Nítorí náà, mo máa ń gba àkókò díẹ̀ láti fọ̀. Àkókò tí mo fi ń fọ aṣọ tún dà lórí nígbà tí ọ̀run bá ràn dáadáa. Mo sábà yàn àkókò yẹn torí pé mo mọ̀ pé aṣọ yóò gbẹ yára yára tí kò ní rùn. Nígbà tí ọjọ́, n-nígbà tí ọjọ́ bá ń rọ̀ tàbí ojú bá ń rọ̀ tàbí tí afẹ́fẹ́ bá kún fún ìroro, mo lè dá ìfọ̀ aṣọ dúró díẹ̀ tàbí kí n fọ èyàn díẹ̀ nìkan tí mo mọ̀ pé mo lè gbà, mo lè gbé wọn dáadáa. Nígbà mìíràn, àkókò tí mo fi ń fọ aṣọ dà lórí irú iṣẹ́ tí mo ń ṣe ní ọ̀sẹ̀ yẹn. Bí mo bá ti ṣiṣẹ́ púpọ̀ tí mo sì ti wọ aṣọ púpọ̀, mo máa rí i pé àkókò ìfọ aṣọ yóò yára dé. Ní ọ̀sẹ̀ tí iṣẹ́ mi bá rọrùn díẹ̀, aṣọ mi lè má kun yára yára. Èyí lè jẹ́ kí n dá ìfọ aṣọ dúró díẹ̀. Mo tún fi èsì ìlera nípa àkókò tí mo fi ń fọ aṣọ. Aṣọ tí kò bá mọ́ dáadáa lè fa ìṣòro, awọ ara yun tàbí àìlera mi. Nítorí náà, mo kì í jẹ́ kí aṣọ tí mo lò pẹ́ gan sáájú kí n tó fọ̀, gbajú-gbajù lọ aṣọ inú, aṣọ iṣẹ́ àti aṣọ tí mo fi ń sùn. Aṣọ inú àti aṣọ òórùn sábà ń jẹ́ aṣọ tí mo fọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn tí mo bá fẹ́ lò wọ́n torí pé wọ́n kàn mọ́ ara tara. Ní ti àṣà àti ìtàn ìdílé, mo rántí pé láti ìgbà kékeré ni a ti kó wa pé ìfọ aṣọ jẹ́ apá kan ojúṣe. Àwọn àgbà máa ń sọ pé ẹni tí kò bá mọ̀ bí a ṣe ń fọ aṣọ kì í ti, kò tí ì pẹ́. Ẹ̀kọ́ yìí ti tẹ̀ mí lọ́kàn gan-an. Nígbà tí mo bá fẹ́ fọ aṣọ, mo máa rán sí àwọn àkókò tí mo rántí àwọn àgbà mi lọ́wọ́. Mo sì ń rí i pé wọ́n tẹ̀síwájú nínú ohun tí wọ́n kọ́ mi. Mo tún ń gbèràn jú láti fọ aṣọ mi ní ìtẹ́lọ́rùn kí n ṣe ìkúnra nígbà tí mo bá yàn àkókò.

Ìbéèrè pé irú fóònù alágbèéká wo ni mò ń lò lè dàbí ìbéèrè tó rọrùn, ṣùgbọ́n ní ayé òde òní, ó jẹ́ ìbéèrè tó ní ìtumọ̀ díẹ̀. Fóònù alágbèéká kì í ṣe irinṣẹ́ ìbánisọ̀rọ̀ nìkan mọ́, ó ti di apá kan pàtàkì nínú ìgbésí ayé wa lójoojúmọ́. Ó ń kọ́ ń mọ ìṣe wa, ìbáṣepọ̀ wa pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́, ìmọ̀ àti ń kọjú ìṣúná wa àti bí a ṣe ń ṣètò ayé wa. Nítorí náà, irú fóònù tí mò ń lò jẹ́ yíyan tí mo ṣe pẹ̀lú ìrònú àti ìmọye. Ní ti ara mi gẹ́gẹ́ bí ènìyàn, mò ń lo fóònù alágbèéká Android. Èdè tí mo fi yan Android kì í ṣe pé mo fẹ́ fi ara mi yàtọ̀ sí ẹni mìíràn, ṣùgbọ́n torí pé mo rí i pé ó bá ìgbésí ayé mi mu dáadáa. Android fún mi ní ààyè tó pọ̀ láti ṣàtúnṣe fóònù mi gẹ́gẹ́ bí mo ṣe fẹ́, láti fi àwọn app tí mo nílò sí, àti láti lò ó gẹ́gẹ́ bí irinṣẹ́ àti ìgbádùn. Ọ̀kan lára ohun tí ó fẹ́ mi sí Android ni ìrọ̀rùn lílò rẹ̀. Láti ìgbèéká tí mo ti bẹ̀rẹ̀ sí ń lo fóònù alágbèéká, Android ni mo kọ́kọ́ mọ̀. Èyí tún kí n túmọ̀ ní fára dà pẹ̀lú rẹ̀ torí pé mo mọ̀ pé bí a ṣe ń ṣètò rẹ̀, bí a ṣe ń ṣàtúnṣe rẹ̀, àti bí a ṣe ń yanju ìṣòro kékeré tí ó lè yọ fóònù tí ẹni bá mọ̀ dáadáa máa ń jẹ́ kó rọrùn láti lò lójoojúmọ́. Nípa àmì ọjà brand, mo lè fi ara mi mọ àmì kan ṣoṣo gẹ́gẹ́ bí ìlànà ohun tí mò ń ní pé fóònù náà gbọdọ̀ jẹ́ ẹni tí ó dára, tí ó lágbára, tí owó rẹ̀ sì bá agbára mi mu. Mo ti lo àwọn fóònù Android oríṣiríṣi ní àkókò tó kọjá, mo sì ti rí pé kò ṣe dandan kí fóònù ẹni tó gbọ́wọ̀ jù lọ kí ó lè ṣe iṣẹ́ tó dáa. Ohun pàtàkì ni pé kó bá ohun tí mo fẹ́ ṣe mu. Fóònù tí mo ń lò lọ́wọ́lọ́wọ́ jẹ́ fóònù alágbèéká ọlọ́gbọ́n smartphone tí ó ní ànfàní púpọ̀. Ó ní ààyè ìkànnì ayélujára, ẹ̀rí tí mo fi ń ka ìròyìn, tí mo fi ń kẹ́kọ̀ọ́ àti bá àwọn ènìyàn sọ̀rọ̀, àti ń ṣàkóso àwọn nǹkan pàtàkì nínú ìgbésẹ́ mi. Láìsí fóònù, ọ̀pọ̀ nínú àwọn nǹkan wọ̀nyí yóò ṣòro gan. Ọ̀kan lára ohun pàtàkì tí mò ń wò nínú fóònù ni agbára bátìrì. Mo fẹ́ fóònù tí bátìrì rẹ̀ lè jẹ́ lè pẹ́ ọjọ́ kan tàbí ju bẹ́ẹ̀ lọ láìsí ìṣòro. Nítorí pé mo máa ń lo fóònù mi púpọ̀ fún ìbánisọ̀rọ̀, iṣẹ́ àti ìmọ̀, bátìrì tó pẹ́ jẹ́ ohun pàtàkì gan-an fún mi. Fóònù tí bátìrì rẹ̀ ń kú yára yára lè fa ìdààmú bápa jùlọ nígbà tí ènìyàn bá wà níbi tí kò rọrùn láti gba iná. Mo tún ń fi èsì dídára kámẹ́rà fóònù mi. Kì í ṣe pé mo jẹ́ onamífòtò, ṣùgbọ́n mo fẹ́ kí kámẹ́rà fóònù mi lè ya àwòrán tó dáa. Ní ààyè òde òní, fóònù ti di irinṣẹ́ tí a fi ń pa ìrántí mọ́. Àwòrán ẹbí, ọ̀rẹ́, ayẹyẹ tàbí ìṣẹ̀lẹ̀ pàtàkì lè jẹ́ ohun tí a kò ní rí padà mọ́. Nítorí náà, kámẹ́rà tó dáa jẹ́ ohun tí mo kà sí pàtàkì. Nípa ààyè ìpamọ́, mo fẹ́ fóònù tí ó ní ààyè tó péye láti fi àwọn fọ́tò, fídíò, app àti ìwé pàtàkì pamọ́. Mo kì í fẹ́ fóònù tí ó bẹ̀rẹ̀ sí ń kú yára yára tí ó sì fa ìṣòro pé ààyè ti kún. Èdè nìyẹn tí mo fi ń yan fóònù: tí ó ní ààyè ìpamọ́ tó dáa tàbí tó lè gba káàdì ìpamọ́ mi sí. Mo tún fẹ́ lo fóònù mi gẹ́gẹ́ bí irinṣẹ́ iṣẹ́. Mo fi ń ṣàyẹ̀wò ímeèlì, ka àwọn ìwé, kọ àwọn àkíyèsí, àti nígbà mìí ṣiṣẹ́ díẹ̀ lórí ayélujára. Nítorí náà, fóònù tí mò ń lò gbọdọ̀ jẹ́ èyí tó yára tí kò sì dàbí pé ó dá mi dúró nígbà tí mo bá fẹ́ lò fóònù tán.

Ní kukuru, mo lè sọ pé rárá. Mo lè sọ pé mi ò fẹ́ràn jíjìn yàn, ṣùgbọ́n ìdáhùn yìí kò dá lórí bẹ́ẹ̀ni tàbí rárá pẹ̀lú roro, torí pé jíjìn yàn fúnra rẹ̀ ní oríṣiríṣi ìtumọ̀. Ó sì dá lórí bí a ṣe ń ṣe ẹni tí a ń bá jìyàn àti ìdí tí a fi n jìyàn. Nígbà mìí, jíjìyan lẹ́ jẹ́ ohun tó da, nígbà mìí sì ni ó lè di ohun tí ó ń pa, ó ń bá ìbánisẹ́pọ̀ jẹ́. Ní ìgbésí ayé mi, mò ń gbìyànjú láti ya ìjíròrò tó da lórí ìmọ̀lára àti ìbáṣepọ̀ rere sílẹ̀ kúrò nínú jíjì yàn tí ó kún fún ìbínú àti ìtẹríba. Ohun tí mo fẹ́ kì í fẹ́ ní jíjìn yàn tí ń parí ní ìbànújẹ́, ìbánilẹ́rú tàbí fífi ọkàn ènìyàn balẹ̀. Ṣùgbọ́n tí jíjì yàn bá jẹ́ ìbáṣepọ̀ ọpọlọ, ibi tí gbogbo ènìyàn tí ń ṣe èrò wọn lọ́wọ́lọ́wọ́, mo lè faramọ́. Láti ìbẹ̀rẹ̀, mo jẹ́ ẹni tí kò fẹ́ ìjà. Mo dàgbà pẹ̀lú ìmọ̀lára pé àlàáfíà dára ju ìjà lọ. Nígbà tí mo bá rí pé àríyànjiyàn kàn lè yípadà sí ìjà, mo sábà máa ń yọ ara mi kúrò nínú rẹ̀. Kì í ṣe pé mo ní èrò tàbí pé mo ní, mo ní ó lè ṣe ohun tí mò ń ro, ṣùgbọ́n mo mọ̀ pé ìlera ọpọlọ àti ìbáṣepọ̀ mìpẹlu àwọn ènìyàn ṣe pàtàkì jù láti ṣẹ́gun nínú jíjìn yàn lọ. Síbẹ̀, mo mọ̀ pé ìyàtọ̀ èrò jẹ́ apá kan ayé. Kì í ṣe ènìyàn méjì tí yóò ro ohun kan náà ní gbogbo ìgbà. Níbi iṣẹ́, nínú ẹbí tàbí láàárin ọ̀rẹ́, àkókò máa ń dé tí èrò mi yóò yàtọ̀ sí ẹlòmíí. Ni irú àkókò bẹ́ẹ̀, mo máa ń gbìyànjú láti ṣe èrò mi ní ìtẹ́lọ́rùn, láì ṣe kíkanjú tàbí fífi òun ga. Fún mi, ìbáṣepọ̀ tó dà kì í ṣe pé gbogbo ènìyàn gbọdọ̀ faramọ́ ara wọn, ṣùgbọ́n pé gbogbo ènìyàn gbọdọ̀ kọ́ láti gbọ́ ara wọn. Mo tún mọ̀ pé àwọn ènìyàn kan fẹ́ràn jíjìn yàn gan fún wọn. Jíjìn yàn jẹ́ bí èrò eré ọpọlọ, ó ń fún wọn ní ìtara, ó ń jẹ́ kí wọ́n rí pé wọ́n wà láyé. Ṣùgbọ́n fún mi, jíjìn yàn tí kò ní ìdí tó dà sábà máa ń rẹ, rẹ́ mi. Lẹ́yìn irú jíjìn yàn bẹ́ẹ̀, mo lè máa ròó lórí pé mi ò sì le ni ìmọ̀lára pé agbára ọpọlọ mi ti parun lọ́fẹ̀mẹ́. Nígbà mìí, mo rí pé jíjìn yàn bẹ̀rẹ̀ nítorí àìlójúkúrò àbí àìlóye. Ẹni kán lè sọ̀rọ̀ kan ẹlòmíí sí túmọ̀ rẹ̀ lọ́nà míì. Nígbà tí mo bá rí pé ìṣòro bẹ́ẹ̀ ni, mo lè fi, mo, mi ò níí fẹ́ jíjìn yàn. Dípò bẹ́ẹ̀, mo máa ń bẹ̀rẹ̀ ìbéèrè. Mo máa ń wá ìtumọ̀ gidi ohun tí ẹni náà sọ. Ọ̀pọ̀ ìjà ni a lè yàgò fún bí a bá kọ̀ láti fetí sí ara wa dáadáa. Ní ti jíjìn yàn lórí ọ̀rọ̀ tó ṣe pàtàkì bí òdodo, ìwà rere tàbí ohun tí mo gbàgbọ́ pé òún tó mọ́ lè dúró sínsín. Ni irú àkókò bẹ́ẹ̀, mi ò kà á sí jíjìn yàn lásán. Mo kà á sí dudúró fún ohun tí mo gbàgbọ́. Ṣùgbọ́n pàápàá nígbà yẹn, mò ń gbìyànjú láti ṣe pẹ̀lú ìbáṣepọ̀ rere láì fi ẹlòmíì kéré tàbí láì ṣe ẹni ìbínú. Mo tún kọ́ pé kì í ṣe gbogbo ogun ni a gbọdọ̀ jágun. Nígbà mìí, ìmọ̀lára mi lè sọ pé jẹ́ kí n dáhùn, jẹ́ kí n jìyàn, ṣùgbọ́n ọpọlọ mi máa ń bẹ̀rẹ̀ pé ṣé ó ti sọ, ó ti tó sí, kí ni, kí ni èrè rẹ̀? Ọ̀pọ̀ ìgbà ìdáhùn ni pé kò tó sí. N Nígbà bẹ́ẹ̀, mo máa yan ìdákẹ́jẹ́. Ni àárín ọ̀rẹ́, mo fẹ́ràn ìjíròrò jinle ju jíjìn yàn lọ. Mo fẹ́ràn bí a ṣe lè jókòó ká sọ èrò wa, ká kọ ara wa ní nú tuntun, ká fi ìbáṣepọ̀ wa lágbára. Jíjìn yàn torí ṣí ìfarapa ọkàn tàbí ìkórìíra.

Ní ibi iṣẹ́, ìṣòro jẹ́ apá kan tí a kò le ya kúrò nínú rẹ̀. Kò sí ibi iṣẹ́ kankan tí gbogbo ǹkan fi ń lọ bí a ṣe ń gbèrò láìsí ìṣòro kan. Nítorí náà, ọ̀nà tí ènìyàn fi ń kojú ìṣòro ní ibi iṣẹ́ lò ń ya ẹni tó ń ṣà se yọrí ṣe tò kúrò lọ́dọ̀ ẹni tó ń sọ̀rọ̀ láti tẹ̀síwájú. Ní ti èmi, mo ti kọ́ pé bí ìṣòro bá bá mi ní ibi iṣẹ́, kì í ṣe ohun tí mo gbọ́dọ̀ bẹ̀rù tàbí sá kúrò lọ́dọ̀ rẹ̀, ṣùgbọ́n ohun tí mo gbọ́dọ̀ dojú kọ pẹ̀lú ọgbọ́n ìfaradà àti ìmọye. Igbésẹ̀ àkọ́kọ́ tí mo sábà máa ń gbé nígbà tí ìṣòro bá dé ni pé mo ń dákẹ́ mo sì ń tura. Ọ̀pọ̀ ìṣòro ni ń bẹ̀rù sí nítorí pé a yára dahun pẹ̀lú ìbínú tàbí ìbànújẹ́. Nígbà tí ọ̀kan ènìyàn bá kun fún ìtara, ó ń sọ̀rọ̀ láti ro dáadáa. Nítorí náà, mo máa ń gba àkókò díẹ̀ láti tura láti yọ ara mi kúrò nínú ìbànújẹ́ kí n lè wo ìṣòro náà, kí n lè wo ìṣòro náà pẹ̀lú ojú tó balẹ̀. Lẹ́yìn yẹn, mo máa ń ṣe àyẹ̀wò ìṣòro náà dáadáa. Mo máa ń bi ara mi pé kí ni ìṣòro gan-an, kí ni ó fàá, ṣé ìṣòro yìí ti jẹ́ ara ẹni tàbí ti ẹlẹ́gbẹ́ lápapọ̀? Ọ̀pọ̀ ìgbà tí ohun tí à ń ṣe ń pè ní ìṣòro kan lè jẹ́ àbájáde ìbánisọ̀rọ̀ tí kò pẹ́, àìtó ìlànà iṣẹ́ tàbí ìṣètò tí kò dáa. Nígbà tí mo bá ti mọ ìpìlẹ̀ ìṣòro, ó rọrùn fún mi láti wà wá ojútùú. Ọ̀nà tí mò ń fi ń kojú ìṣòro ni pínpín ìṣòro sí apá kan kékeré. Díẹ̀ lára ìṣòro níbi iṣẹ́ máa ń dàbí òkè ńlá tí ó ṣòro láti gùn. Ṣùgbọ́n nígbà tí a bá pín sí apá kan, kò sí dí pé à n yànjú rẹ̀ diedie. Ìṣòro náà máa ń rọrùn láti jù láti tẹ̀ lọ. Mo kọ̀ pé kì í ṣe dandan láti yanjú gbogbo ǹkan ní ẹ̀ẹ̀kan ṣoṣọ. Ohun pàtàkì ni láti bẹ̀rẹ̀ níbi kan ní ọ̀pọ̀ ìgbà. Mo tún sọ̀rọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ mi. Mi ò gbà pé mo mọ ohun gbogbo níbi iṣẹ́. Ọ̀gbọ́n ènìyàn kan lè kékeré sí ẹlòmíí nípa ìrírí tàbí ìmọ̀. Nígbà tí ìṣòro bá ṣẹlẹ̀, mo lè bẹ̀rẹ̀ àwọn ìmọ̀ràn lọ́wọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ tàbí bá àwọn ju rọ̀rọ̀ lórí bí a ṣe lè yanjú rẹ̀. Ọ̀pọ̀ ìgbà ni mo ti rí pé ojútùú kan tí mo rò sáájú lè jáde láìsí ẹnu ẹlòmíí. Bákan náà, ìbánisọ̀rọ̀ pẹ̀lú olórí iṣẹ́ se pàtàkì gan-an. Nígbà tí ìṣòro bá kọjá aṣẹ tàbí agbára mi, mi ò ní faramọ́ ǹkan. Dípò bẹ́ẹ̀, mo máa ń jẹ́ kó yé olórí mi ohun tí ó ń ṣẹlẹ̀, mo sì máa ṣàlàyé ìṣòro náà pẹ̀lú òtítọ́ àti ìtẹ́lọ́rùn fún mi. Fifi ìṣòro pamọ́ kì í ṣe ìgboyà. Dípò bẹ́ẹ̀, ó lè fa ìṣọ́ra ńlá sí i lọ́jọ́ iwájú. Ohun pàtàkì mí tí mò ń fi ń sọ̀rọ̀ ìṣọ́ra ni ìfaradà. Kì í ṣe gbogbo ìṣòro ni a lè yanjú lọ́sẹ̀ kan tàbí ni ìjókòó kan. Die nínú wọ́n gba àkókò ìgbìmọ̀ àtúnṣe lọ́pọ̀lọpọ̀ ní irú àkókò bẹ́ẹ̀, mo kọ̀ láti máa ṣe rèwèé sí. Ní ìparí, ìṣòro kì í ṣe ohun tó ń mú àlàáfíà.